Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán lẹ́ẹ̀kọkan pẹ̀lú fóònù mi, pàápàá jùlọ ọjọ́ tí mo bá jáde, tí mo bá lọ sódò àbí tí mo bá lọ sí ibì kan tí mo ti murà dáradára. Ìgba náà mo ma ń gbiyanju ya àwòrán, nítorí ọjọ́ iwájú kí n le bá, máa rí i wò.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? A, mo máa ń lo fóònù mi gan an o. Mo ma ń lọ ní àìmọye ìgbà lọ́pọ̀lọpọ̀ gan an. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ń lo fóònù mi. Ìgbà ti mo maa nlo kò se ka. Nítorí mo ma sa a bá wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà ni. Tori o je ọ̀kan lára àwọn irinṣẹ́ mi tó sì jẹ́ tó sì gbòógì tí mo máa ń lò gan an. Mo máa ń fi pé láìmọye ìgbà ti n bà pe gan.

Omi to o ma mu lojoojumọ pọ̀ to. Yọ̀ tọ̀ boya bi litre mẹ́ta àbí mẹ́rin. Ọ̀mi tí mo bá ń mu nígbà mí kò ó ní ó depend lórí tí mo bá ṣe. Boya tí orun bá mu gan, mo ma mu ọ̀pọ̀lọpọ̀ omi. Ti orun oo bá mu púpọ̀, omi diẹ́ nì mọ ma mu.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń wẹ láaro láaro. Mo sì tún máa ń wẹ lále tí mo bá délé tí mo bá fẹ́ sùn. Ìwẹ̀ jẹ́ ona teeyan n fi ń na ara ńu. Tí si fi ń dena àìsàn àti ki àra eeyan ma bà maa run.

Tí o máa ń ka àwọn àdéhùn dáadáa, yeah, bẹ́ẹ̀ni, máa ń ka àwọn àdéhùn dáadáa torí àdéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ayé ènìyàn. So èèyàn gbọ́dọ̀ ṣe àdéhùn tí èèyàn gbọ́dọ̀ mú ṣe tó bá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dé ṣe kókó. Ó dára kí èèyàn máa ṣe àdéhùn kí èèyàn sì máa mú ṣẹ̀. Torí pé kò dára kí ǹmá sì àdéhùn tí èèyàn ò lè mú ṣe. Tí èèyàn bá ń ṣe àdéhùn tí èèyàn bá mú ṣe, àwọn èèyàn máa trust è, wọ́n máa wù lo, wọ́n máa ní ìgbàgbọ́ nínú è tí o bá ti sọ pé o máa ṣe, o máa ṣe náání ẹ̀.